Ẹkaaro, ẹkasan, ẹkale. Ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo fẹ́ ba yín s'ọ̀rọ̀ lórí àkòrí tí a pè ní, ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Ṣe o maa n mu oogun lojoojumọ? A ríi pé òògùn jẹ́ ohun tí ti ènìyàn máa ń lò àbí mu fún ara ènìyàn láti jí pépé àbí nígbàtí èyán bá ṣe àìsàn, nígbàtí èyán bá lọ sí ilé ìwòsan tó rí dókítà, irú, bàbá yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní oògùn láti mu fún ìlera ara rẹ̀ láti jẹ́ kí ara rẹ̀ ó bọ̀ sípò àbí èyán ní ohun tí a pè ní maléríà tàbí nígbàtí ara èyán bá ń gbóná. Ọ̀pọ̀ òògùn tó sì ń, tó wà ló jẹ́ pé o common, ohun tí a pè ní tó wọ́pọ̀. Irú òògùn báyìí, ènìyàn ò gbọdọ̀ kàn kùn gùn pó n fẹ́ llo òògùn láìsí e, ìfisẹ̀múlẹ̀ irú òògùn bẹ́ẹ̀ àti pé láìsí àmójútó irú òògùn bẹ́ẹ̀ àbí ohun tí a pè ní prescription láti ẹ̀dọ dókítà, èyí tí dókítà fi òhùntẹ̀lù. Ọ̀pọ̀ ènìyàn le ra òògùn lójú pópó tí bójúmi gẹ́gẹ́ bí ìlera wa ṣe jẹ́ èyí tó ṣe pataki. Bẹ́ẹ̀ náà ni lílo òògùn wa. Aà gbudọ̀ kàn lo òògùn bí ó ṣe wù wá. A gbọ́dọ̀ ríi pé a lo òògùn tí a f'ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ó da láti lò. Pàápàá jùlọ kí a gba òògùn níbi tí ó tọ́ àti èyí tí ó dáa kí a le ríi pé ó dá wa lójú pé òògùn tí à ń lò jẹ́ èyí ti wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ àbi èyí tí wọ́n fi ohùntẹ̀ tẹ̀ àbí èyí tí ó jẹ́ wípé kìí ṣe pé a kàn lo fúnra wa àbí a rí ọ̀rẹ́ tó lòó t'áwa náà lòó èyí tí dókítà fún wa láti lò. Ènìyàn ò gbọdọ̀ lo òògùn. A rí pé òògùn le ṣe ikú pà'yàn, ó sì le wò'yàn sàn nígbà tí èèyàn bá lòó ní ọ̀nà tí ó dáa àti èyí ti ó tọ̀nà. Lódì kejì, àwọn nǹkan mi wà tó dàbi òògùn mímu fún wa, ṣùgbọ́n tí kì í ṣe òògùn òyìnbó tàbí òògùn, ìbílẹ̀ bí i omi mímu. Èyí jẹ́ oògùn tó ṣe pàtàkì nínú ayé wa nínú àgọ́ ara wa. Nígbà tí èèyàn bá ń mu omi ní ọ̀pọ̀ ìgbà, a ríi pé nígbà tí èèyàn ń lo òògùn láti lè jẹ́ kí ara rẹ̀ ṣe déédé, ó sàn. Ó jẹ́ nǹkan tí ó dára fún wa lọ́pọ̀lọpọ̀. Bákan náà, a ri pé àwọn nǹkan imíì wà tó jẹ́ bí i òògùn mímú tí kì í ṣe òògùn ìbílẹ̀ tàbí òògùn òyìnbó tí ó dára eléyiìí tí a pè ní, ṣíṣe eré ìdárayá tí olóyìnbó pè ní exercise. Àwọn nǹkan yìí tí a bá ń ṣe wọ́n ní òrèkorè, a rí pé ó máa ń fún wa ní ìlera pípé. Ó máa ń jẹ́ kí àìsàn jìnà sírú ẹni bẹ́ẹ̀. Fún dí yìí, a gbọ́dọ̀ lo òògùn tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Aà gbọdọ̀ kàn lo oògùn pé mo rí òògùn níbì kan mo lòó, àbí kí a sì lo àwọn òògùn tí a dárúkọ èyí tó jẹ́ pé èyí tí a pè ní natural tí ó jẹ́ pé èèyàn ò nílò dókítà àbí oníṣègùn lọ kí èèyàn tó lè lòó. Nígbà tí a bá ti ń ṣe ní ìwọ̀ntunwọ̀nsìn, tí à ń ṣe eré ìdárayá lóòrèkóòrè tí a sì ń mu omi tí ó dára ní gbogbo ìgbà, á jẹ́ kí ìlera wá pé a jẹ́ kí ọkàn wa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ àti gbogbo àgọ́ ara wa ẹṣé fún àǹfàní yìí. Ó dàbọ̀